Ọ̀sẹ̀ mẹ́ta ni mo máa ń fi sìnmí ni ọdọọdún. Ẹ̀. Ọjọ́ Kérésìmesì, ọjọ́ Easter àti àwọn public holiday tí wọ́n máa ń fún yàn ní ọdọọdún. Nítorí pé iṣẹ́ tí mò ń ṣe, ó nílò kí n wá sí ọ́fíìsì ní gbogbo, ní gbogbo ìgbà.

Ìtàn tí mo máa ń sọ fún àwọn ọmọdé ni ìtàn Dáníẹ́ẹ̀lì ní Bíbélì. Bí àwọn ẹkùn o ṣe rí Dáníẹ́ẹ̀lì pa torí pé ó jẹ́ ọmọ Ọlọ́run. Mo máa ń sọ ìtàn yẹn fún wọn dáadáa ní gbogbo ìgbà. Ọmọdé tí mo bá ri, mo máa, mo máa sọ ìtàn Dáníẹ́ẹ̀lì fún un.

Iṣẹ́ tí mo máa ń sún síwájú láti ìgbà tí ó ti pẹ́ ni iṣẹ́ fífọ èyín mi. Oye ki n ti fo eyín mi láti ìgbà to ti pe ṣùgbọ́n mo maa n su síwájú ni nitoripe mi o fe fo eyin mi ṣùgbọ́n tó bá tidi ìgbà tí mo bá fẹ́ fọ, mo máa fọ dáadáa.

Oun mò ń wọ fìlà. Lójojúmọ́ ni mo máa ń wọ, torí tí n bá ti jáde láàrọ̀ àbí lọ́sàn-án, mo máa ń wọ fìlà láti fi bo orí mi nítorí òórùn. Òórùn tó máa ń ran pọ̀ gan, ṣùgbọ́n tí n bá wọ fìlà sórí mi, mo nílò láti máa un damu ara mi nítorí òórùn.

Tí n bá fẹ́ sùn, máa kọ́kọ́ tẹ́ bed mi ná. Tí n bá ti tẹ́ bed mi tán, màá lọ wẹ̀. Tí n bá ti wẹ̀ tán, màá lọ ra ǹǹkan níta bóyá oúnjẹ tí màá jẹ àbí búrẹ́dì. Tí n bá ti rà á tán, màá wá padà wá sínú ilé, màá jẹẹ́, màá wá sùn.

Láti ibì kan dé ibòmìí nínú wíwọ ọkọ̀ mọ́tò. Tí bá fẹ́ jáde láti ibì kan dé ibì kan, mo máa wọ mọ́tò láti dé ibòmíì. Ṣùgbọ́n ìgbà mí mo máa wo ọkọ̀ òfurufú.

Àṣà tí mo fẹ́ yí padà ni ti tẹ fóònù lóru kí máì tíì sùn. Mo fẹ́ yí àṣà yìí padà torí pé kò kí ń jẹ́ kí n sùn dáadáa. Tí bá tẹ fóònù mi wọ òru ju, mo ò kí ń sùn dáadáa. Ṣùgbọ́n mo fẹ́ yí asa yìí padà. Mo fẹ́ máa sùn dáadáa níìsín, moo fẹ́ máa tẹ fóònù títí tó òru.

Tí n bá ti ń ṣisé fún pípẹ́, bí mo ṣe máa ń tọ́jú ojú mi ni pé kí n sùn. Tí mo bá ti ṣiṣẹ́ tí iṣẹ́ yẹn bá ti po gan, mo máa ń sùn láti fi tọ́jú ojú mi nítorí pé iṣẹ́ láì sùn ó máa ń ko, kò da fún ara èèyàn.

Ojúùrọ̀ agbègbè mi ti yí padà gan nítorí wọ́n ti ń kọ́ ilé, ilé tuntun sí agbègbè mi sìn. Ṣùgbọ́n kò sí bí ìṣẹ̀lẹ̀ yìí gbogbo ẹ pàda, àwọn nǹkan mìíràn sì wà bó ṣe ti wà ti pẹ́ wọ̀, ṣùgbọ́n díẹ̀díẹ̀

Agbègbè mi tiyi padà láti ìgbà ti mo wa ni kékeré o. Nítorí bí mo ṣe ń dàgbà náà ni agbègbè mi ṣe ń yí padà. Wọ́n ti kọ́ àwọn ilé mìíràn, a ti ra nǹkan sí gbogbo àdúgbò, àwọn báǹkì, àwọn eatry náà ti wá sínú àdúgbò. Gbogbo-- gbogbo àdúgbò ti yí padà gan.

Tí n bá fẹ́ ra ẹ̀rọ ayébì sára tuntun, mo máa kọ́kọ́ lo èyí tí mò ń lò. Mo máa lò ó títítítí tí, tí ó, tí ò bá ṣiṣẹ́ mọ́. Tí n bá ti lò ó pípẹ́, màá wá bẹ̀rẹ̀ sí ní máa n rẹ́rẹ́ lérò èyí bí mo ṣe máa ṣe ra ẹ̀rọ ayébì sára tuntun.

Tí mo bá fẹ́ tú ènìyàn nínú, mo máa ń sọ ọ̀rọ̀ Bíbélì fún wọn. Tí n bá ti sọ ọ̀rọ̀ Bíbélì fún wọn, mo máa sọ fún wọn kọ́ máa ń ronú, màá dẹ́ ra ǹkan fún wọn kí inú wọ́n fi dùn díẹ̀. Nkan ti mo maa n se niyen. Tí ènìyàn bá ń bínú, wọ́n ò lè lérò pé wọ́n fẹ́ rí inú ara wọn dùn. Mo máa ń, mo máa ń jẹ́ kí inú wọn dùn.

Tí ojú ọjọ́, ojú ọjọ́ máa ń rọ́pò lórí iṣẹ́ mi, bóyá mo máa jáde àbí mi ò ní jáde. Tí òjò bá rọ̀, mi ò ní jáde torí ó máa léra láti wọ inú ile padà fún mi. Ṣùgbọ́n tí ojú ọjọ́ ò bá, tí orí ọba ò bá change, mo máa jáde lọ ṣiṣẹ́ ni.

Ibi tí mo yí padà ní agbègbè mi ni ẹnu ọ̀nà àgbègbè mi. Mo tún gbogbo ẹnu ọ̀nà àgbègbè mi ṣe nítorí pé mo nílò ibé yẹn láti fi ṣe ibi tí mo máa máa tá ǹkan. Mo kọ́ sọ́ọ̀bù kékeré síbẹ̀. Ìgbà tí mo kọ́ sọ́ọ̀bù kékeré síbẹ̀ ni mo bẹ̀rẹ̀ sí ní máa lo ibẹ̀ yẹn láti fi tá ǹkan.

Àwọn èrò erọ̀ tá ń lò lóko woń yàtọ̀ gan-an ṣára wọn. A máa ń lo ọkọ́ láti fi gé oko, a máa ń lo ọkọ̀ àdáná láti fi gé àwọn koríko tó wà nínú oko, a máa ń lo ọkọ́ náà láti fi, láti fi ṣe ibe tá máa, tá máa gbin nǹkan sí lóko.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn lọ́sàn-án, toripe tí n bá sùn lọ́sàn-án, mo ní sùn dáadáa lóru. Mo máa ń sùn lọ́sàn-án dáadáa, tí n bá ti sùn, tí n bá ti ji, màá ma sùn dáadáa. Tí n bá ti sùn lọ́sàn-án, mo máa ní ipa láti ṣiṣẹ́ lóru nígbà mìí.